Omi tí o, omi tí ó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó, a omi tí mo máa ń mu lo lójoojúmọ́ ó pọ̀ tó. Nítorí pé tí ì bá mu omi dáadáa, a mọ̀ ó ni léè lo sílé ìwòsàn. Òmi tí mo máa ń mu lójoojúmọ́ ni ó máa ń fún mi lágbára, o máa ń fún mi ní agbára láti, láti ṣe gbogbo ọ̀ǹkà. Tí ì bá mu omi dáadáa lójoojúmọ́, à, ǹkan imii ló máa ṣẹlẹ̀ sí mi? Mo lè máa rí ìgbẹ́ yà nílé, nílé ìgbẹ́, mo lè máa tọ̀ dáadáa, ilà gbò mí gan, ó lè máa ja'dì dáadáa tí ì bá mu omi dáadáa lójoojúmọ́. Lójojúmọ́ tí mo máa ń mu náà, ó máa ń jẹ́ kí n ní àwọn agbára kan tó jẹ́ wípé iṣẹ́ kárakára tó bá fún mi, mo lè ṣe é dáadáa. Tí, tí bá jẹun, jẹun, jẹun, tí ì bá mu omi, à, ó ní, ó ní, ó ní ǹkan tó lè ṣe lára mi. Ó dà kí èèyàn mu omi, ó dà kí ọmọdé mu omi, ó dà kí àgbàlagbà mu omi, ó dà kí àwọn ọmọ kékeré mu omi, ó dà kí àwọn èèyàn mu omi. Nítorí pé à, omi dára gan. Omi náà ní pàtàkì, ó ní iṣẹ́ pàtàkì tó ń ṣe láyé àwọn èèyàn láì mu omi náà. Eyẹn náà lè fi omi wẹ̀, eyẹn náà lè fi omi fọ. Ṣo, eyẹn náà lè fi omi fọ abọ́, ìyẹn náà lè fi omi ṣe gbogbo ǹkan. Omi náà dà, ó dà, ó gbó dà. Mo dà ẹ sọ fá wẹ̀ wípé kó máa mu omi dáadáa so that all these òun òún ríwọ́. Ẹ máa mu omi, ẹ mu omi, ẹ mu omi tó dà, ẹ mu omi tó dà, ẹ mu omi. Àgàgà omi tó dà, ó dà, omi tó dà, ẹ máa mu omi dáadáa.

Kí ni o máa ń jẹ ní òwurọ̀? À, oúnjẹ púpọ̀ wà tí mo máa ń jẹ ní òwurọ̀. Àgàgà oúnjẹ tí mo fẹ́ràn ni ìrẹsì àti ọbẹ̀ ata. Tí a bá fẹ́ se ọbẹ̀, tí a bá fẹ́ se ọbẹ̀ tí n máa fi jẹ ìrẹsì, ọbẹ̀ ata, a máa kókó gbé, a máa kókó gbé omi kaná, maa wá lọ ra, a máa lọ ra ẹja àkọ́kọ́, a máa kókó sè é díẹ̀. Tí yẹ̀n bá ti jiná díẹ̀, a gbé kalẹ̀. A wá lọ lọ ata, tabá tí ra ata, tabá tí ra ata àti gbogbo nǹkan tí a máa fi sè é, a n lọ ata yẹn dáadáa, a wá n gbé, a wá gbé epo kaná. Tí epo yẹn bá ti, ta bá ti gbá epo yẹn lórí iná, àwa mú ata taa ti lọ̀ yẹn, àwa dà á sínú ẹ̀. Tí a bá ti dà á sínú ata yẹn, ata yẹn á wá dín o. Tí ó bá ti wá din, à wa dà irú ṣi. Tí a bá ti wá dà irú ṣe, à wa dà ẹja àti gbogbo nǹkan tí a máa fi sè é. Lẹ́yìn yẹn, a máa wa ròpọ̀. Tí a bá ti ro pọ̀, a máa mú ọbẹ̀ yẹn. Tí ọbẹ̀ bá ti jiná à tun fi iyọ́ síi fi gbogbo ẹ si, à wa gbé ọbẹ̀ yẹn kalẹ̀. Ígbà tí a máa gbé ọbẹ̀ yẹn kalẹ̀, a máa gbé ìrẹsì kaná lórí iná. Ìrẹsì yẹn a dómi ṣi, a bó, àwa, àwa fi lẹ̀ nígbà díẹ̀. Tí a bá, tí wa tún yin, a máa lọ gbogbo e, a máa lọ yẹ̀wò tí ìrẹsì yẹn bá ti, tí ó bá ti n hú, tí ó bá ti ń hú kuro, à wa mú ìrẹsì yẹn, àwa, àwa tún yẹ̀wò, àwa fiyọ síi. Tí a bá ti wa fiyọ síi, a tún bó ó mọ́lẹ̀ nígbà díẹ̀. A tún padà lọ síbẹ̀, a tún lọ yẹ̀wò. Ígbà tí a máa yẹ̀wò, ìrẹsì á ti jiná, à wa mu abó kalẹ̀. À wa fi ìrẹsì yen sínú abọ́, à fi ọbẹ̀ sórí ẹ̀. Oúnjẹ ti, ó ti, ó ti, ó ti ṣe dáadáa láti jẹ.

Ṣé o ní ètò àbọ̀ kọ̀mpútà? À, mo ní ètò kọ̀mpútà. Nítorí pé kọ̀mpútà dára gan. Kọ̀mpútà mo máa ń fi ṣiṣẹ́ lójoojúmọ́, ní gbogbo ọ̀sẹ̀, ní gbogbo ọjọ́. Kọ̀mpútà náà a ti ní gbogbo wákàtí. Kọ̀mpútà mo n lò lóri ṣe láti máa ní ìlò kọ̀mpútà. Nítorí pé kọ̀mpútà jẹ́ kí iṣẹ́ mi yára gan an. Ó jẹ́ kí iṣẹ́ mi dà. Ìgbà-- kí ìgbà tí màá ti lò kọ̀mpútà, tí bàá ti fi ṣiṣẹ́, à, mo lè fi ṣàlayé gbogbo nnkan tí ó ń ṣẹlẹ̀. Ì ló-- irun kọ̀mpútà dà gan. Nítorí pé, à, kọ̀mpútà, tí ẹyan ò bá mọ bó ṣe ń lò, ẹni náà, ó máa dàbi eni pé eni na òṣìní ayé. Kọ̀mpútà ni ayé táa wa bà ń sin. À, kọ̀mpútà náà fi-- à, kọ̀mpútà náà ni àwọn ọ́fíìsì, ní won nfi segbogbo kan ń sin. Tí ẹ bá fẹ́ kọ́lé, ẹ̀yin gbọdọ̀ lò kọ̀mpútà láti fi ṣètò rẹ. Tí ẹ bá fẹ́ ra nǹkan, èyí-- tí ẹ bá fẹ́ ra àwọn nǹkan kan tó tóbi, kọ̀mpútà ni ẹ̀yin máa lò. Tí ẹ bá fẹ́ ṣe ìgbéyàwó, tí ẹ bá fẹ́ ṣe àwọn nǹkan kan tó ṣe pàtàkì, kọ̀mpútà gbọdọ̀, eyan gbọdọ̀ lò kọ̀mpútà láti fi ṣé, ṣe nǹkan náà. Kọ̀mpútà dára gan. Kọ̀mpútà dà gan. Kọ̀mpútà dà gan. Kọ̀mpútà gan ti fún àwọn ènìyàn púpọ̀ ní iṣẹ́ kí ó jẹ́ pé, à, àwọn gan náà gan, à, wọ́n, wọ́n mọ̀ pé, à, kọ̀mpútà, à, ẹ̀rọ, ẹ̀rọ tó dà ni. Ẹ̀rọ tó dà gan. À, kọ̀mpútà dà gan. Ó ti jẹ́ káyẹ́ rọrùn fún àwọn ènìyàn. Nígbà mí níìsín, bóyá mo rí ẹni kan ní òkè òkun, mo fẹ́ bá ẹni náà sọ̀rọ̀. Ikan to ko ma sele ní pé ẹni tó wá ń bẹ ẹ maa tan kọ̀mpútà ti ẹ̀, àwa ti a wa ní ìbi bayi àwa maa tan kọ̀mpútà ti wa, a lè rírawa lóri kọ̀mpútà.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà àti, àkàrà àti ẹ̀kọ. Àkàrà àti ẹ̀kọ ṣe pàtàkì gan. Tí máa ń jẹ́ bàyi, inú mi máa ń dùn síi, mo dẹ̀ máa yọ́ tí bá ń jẹ àkàrà àti ẹ̀kọ. Oúnjẹ mí tí mo tún fẹ́ràn jù ni àkàrà àti ògì. Àkàrà àti ògì, ah elé, mo lè jẹ pá, mo lè jẹ lọ́júmọ́, mo lè jẹ lọ́sẹ̀lọ́sẹ̀, mo lè jẹ wákàtí, mo lè jẹ ní gbogbo ìgbà nítorí pé tí bá ń jẹ́ kò tíì ń sún mi. Tí bá ń jẹ oúnjẹ àkàrà yìí, ah ó máa ń fún mi lágbára si. Oúnjẹ àkàrà àti inú ẹ̀wà la ti ṣe. Tí a bá fẹ́ sè oúnjẹ àkàrà, a máa ń kọ́kọ́ lọ ra ẹ̀wà. Bá ti ra ẹ̀wà, a máa ra rẹ sínú omi tó máa pẹ́. Tó bá tú wá pẹ́, a wá yọ epo ẹ. Bá ti yọ pẹ́, a máa ṣan omi ẹ dánu, a máa tún dùn mí níìsín. A máa tún d'omi imí sinú ẹ̀wà yẹn. Bá ti dà si, a wá fọ dáadáa. Bá ti wá fọ, ehn, a wá bò gbogbo epo ẹ̀yìn ẹ̀wà yẹn. Bá ti bò tán, a wá da epo, a wá da omi kúrò, a wá gbé lọ sí ilé ẹ̀rọ, a wá lọ, a máa lọ lọ àkàrà. Tí a bá ti lọ lọ, ehn, àṣa ìṣe, a wá gbé wá sí ilé. Tí a bá gbé ṣe, a wá gbé inú kaná, a wá ṣèbẹ̀rẹ̀ sí máa gé. A dá ìtà síi, a dá iyọ̀ síi, a dá epo síi. A bá ti dà tán, a wá bẹ̀rẹ̀ sí máa gé díẹ̀díẹ̀ sínú òroro gbígbóná. Tí a bá ti gbé sí òroro gbígbóná, a bá bẹ̀rẹ̀ sí máa dìn. Tí a bá ti wá dì tán, ń kan tó bá wá wùnwa, la máa fi ń jẹ. But ṣùgbọ́n èmi o, èmi láì, èmi fẹ́ràn kí n máa fi jẹ ẹ̀kọ. Ìgbà mìí máa fẹ́ràn kí n máa fi jẹ ògì. So àkàrà àti ògì fún mi, ah oúnjẹ oúnjẹ tó dà. Oúnjẹ oúnjẹ tí mo ti sọ fún àwọn àgbà kan máa jẹ. Oúnjẹ oúnjẹ tó yẹ pé a tí bá sọ fún àwọn, àwọn, àwọn, àwọn àgbà tó wà nílé wa, àwọn àgbà tó jẹ pé wọn ò fi bẹ́ẹ̀ ní, ní agbára. Ah oúnjẹ oúnjẹ oúnjẹ tó dà fún àwọn, fún àwọn tó ti dàgbà. Ah ẹ jẹ oúnjẹ yìí, ó dà dára.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Àw. Oṣù wo nínú ọdún tí mo fẹ́ràn jù ni oṣù, oṣù ìgbà Kérésìmesì, oṣù tán máa ṣe Kérésìmesì, oṣù ìgbà December. Oṣù yìí jẹ́ oṣù tí mo fẹ́ràn jù torí pé ọ, ní, ní, ní ìgbà oṣù yìí ni mo máa ń ráyè sinmi, mo máa ń ráyè jáde, mo máa ń ráyè ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe nílé, mo máa ń ráyè láti tọ́jú àwọn ọmọ, mo máa ń ráyè láti lọ sí ọjà láti ra nǹkan tí ọmọ ma fẹ́. Oṣù yìí náà, oṣù December yìí ó jẹ́ oṣù tó jẹ́ pé a máa ń ṣe ọjọ́ àjọbí mi náà. Oṣù yìí náà a máa pé gbọ́ aburo gbogbo, ọkọ gbogbo, ìyàwó gbogbo, ẹbí gbogbo, ará gbogbo, àbúrò máa pè wọ́n jọ kí a máa fi ṣe patí láti, láti, láti fi gbé, láti fi, láti fi ṣe ojú ọjọ́ àjọ̀bí mi náà. Oṣù yìí náà ni ọjọ́ Kérésìmesì tó jẹ́ pé a máa tún jáde pẹ̀lú àwọn ọmọ, máa tún jáde pẹ̀lú àwọn ìyàwó, a tún jáde láti lọ ṣe gbádùn náà.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Ah, ọ̀rọ̀ yìí máa lagbara gan. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, tí ó jẹ́ wipé àwọn tí mo bá ń ṣiṣẹ́ náà wọ́n ò tí ì yẹ, wọ́n ò tí, wọ́n ò tí ì ṣánu mi, wọ́n ò tí ì wù bí, bí ẹ̀yàn. Emi kan fi tọkàntọkàn ṣiṣẹ́ yìí torí pé mo rò pé bóyá, à, lá, láduru gbogbo iṣẹ́ tí mo báwon ń ṣe, wọ́n máa rí mi, wọ́n dé máa fún mi ni nǹkan. Ìgbà tí wọ́n tó asiko láti máa sọ fún mi, wọ́n máa sọ pé, à, èmi kan ò bá ń kàn ba, èmi kan ṣe iṣẹ́ ọ̀fẹ́ nìkan, kò sí nǹkan tí wọ́n le fún mi. Àwọn rò pé bóyá èmi kan rán wọn lọ́wọ́ ni. Wọ́n ò mọ pé, à, iṣẹ́ mi ò ṣiṣẹ́ yi pẹ̀lú gbogbo tàràtàrà. Pé, à, lẹ́yìn gbogbo ẹ̀, wọn máa fún lówó. Ṣùgbọ́n wọ́n á jẹ́ kí wọn já, àwọn tó ní iṣẹ́ wọ́n á fi ye mi pé, à, iṣẹ́ ọ̀fẹ́ ni èmi ṣe. Báwo máa ṣe ṣiṣẹ́ ọ̀fẹ́. Mi le siṣẹ́ ọ̀fẹ́ náà, ah, mo wá síkò náà wá, wá, wá ṣe kíni? Mo, mo wá, mo wá síkò náà wá ṣiṣẹ́, mo wá gbó, mo wá, mo wá, mo wá, mo wá, mo wá, mo wá síkò wá ṣe láti gba owó. Gbogbo eleyi tí wọ́n san wípé, à, sórí, sórí ìbínú yẹn, mo kúrò ní ibi tí wọ́n ní pé mo ṣe ṣiṣẹ́, tí mo ti lọ ṣe iṣẹ́ yẹn tí wọ́n sọ pé ọ̀fẹ́ mo ṣe fún àwọn onílùúkùn tó máa sọ fún mi. Mo bínú kúrò níbẹ̀, mo lọ wá ibòmí torí pé, à, wọn ò ní, wọn máa san gidi fún mi. Wọn ò ní wó iṣẹ́ fún mi pé, wọn ò ní wó iṣẹ́ tí mo ṣe pé à iṣẹ́ ọ̀fẹ́ ni mo fún wọn. So owó iṣẹ́ ọ̀fẹ́, toye pé àwọn èèyàn ń ṣe. Ìgbà mí ò wó gidi, ò n tẹ̀lé tẹ́, tí wọ́n ti máa fún ọ lówó wọn sẹ́, wọ́n máa fún ọ ní nǹkan tí ó tó nǹkan. Bùt ùgbọ́n náà iṣẹ́ ọ̀fẹ́ mi ò ní sọ fún ọ̀tá mi kó ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún èèyàn. Ah, tí ò bá ti máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ gan-an, kí èèyàn gbọ́dọ̀ mọ láti bẹ̀rẹ̀. Torí pé èèyàn máa mọ bí èèyàn ṣe máa fi ọgbọ́n ṣiṣẹ́ yen náà. Iṣẹ́ ọ̀fẹ́ náà, tí ẹ bá tún bu ní, ní, níbò mi lọ́wọ́, níbò mi, iṣẹ́ ọ̀fẹ́ náà kò dáná púpọ̀ torí pé nǹkan tí ẹ máa, nǹkan tí ẹ máa, nǹkan tí ẹ máa rí ń bẹ́ẹ̀ ni nǹkan tí ó je pé, ó lè jẹ́ kí ọ̀nà ń là. Ìgbà mí iṣẹ́ ọ̀fẹ́ náà máa ń jẹ́ kí ọ̀nà ń là fún àwọn èèyàn. Kò n se gbogbo èèyàn náà ni iṣẹ́ ọ̀fẹ́ náà ó, ó, ó ṣiṣẹ́ fún. Ẹ jẹ́ fún yín ibi tí mo ti, ibi tí mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ kí tó le ibi tí mò wà níìsín. Ibi tí mo ṣe tẹ́lẹ̀, iṣẹ́ ọ̀fẹ́ mo ṣe fún wọn. Mo ṣise yen fún ọdún mẹ́wàá, tó jẹ́ pé nǹkan tí mo máa mú lọlé gan kò tó ọ̀ kan. Ìgbà mí nǹkan tí bá rí iná ni màá gbà tí màá mú lọlé. Ìgbà mí ọ̀gá mi gan-an á tún máa bù mi lórí iṣẹ́ tí mo, iṣẹ́ tí mò ń ṣe fún wọn. Mo kàn fi iyẹn, mo kàn fi iyẹn jáde ni mò ń jáde. Ìgbà tí mò ń jáde, bóyá èmi máa wò lé, tí Ọlọ́run bá máa ṣe bá ẹni tí màá lọ pàdé níbí ibi tí ó ti ṣe ọ̀fẹ́ yẹn, ẹni náà wá, wá, wá fún mi ní lẹ́tà pé kí n wá bo òun níbi kan. Ibi tí mo ti lọ bá wọn ni wọ́n ti ní, wọ́n ti gbà mí tó fúnni iṣẹ́ gidi. Ibi tí mo ti rí iṣẹ́ gidi tí mo máa gbà. Ìbẹ̀ ni mo ti ń gbowó gidi. Gbogbo iṣẹ́ ọ̀fẹ́ náà lọ́wọ́kan lọ, ó, ó, ó ràn mí lọ́wọ́ dé ibìkan but.